Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń lo wákàtí bíi mẹ́fà sí méje fi máa ṣiṣẹ́ lójoojúmọ́. Mẹ́fà sí méje mo máa ń lo ní ojoojúmọ́. Ó sì máa ń tẹ́ mi lọ́rùn. Kódà kò ì níra rara rárá, kò ì níra rara. Ó máa ń tẹ́ mi lọ́rùn gidi gan ni.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Fóònù tí èmi ń lò ni Redmi A3. Redmi A3 ni mò ń lò. Redmi A3 ni mò ń lò. Ó de jẹ́ pé, ó de, ó dá gidi gan. Mo fẹ́ràn rẹ̀ gidi gan. Bí ó ṣe ń ṣiṣẹ́, mo fẹ́ràn rẹ̀. Bátìrì tó wà lórí è rẹ̀, ó máa ń pẹ́ kótó tán. Nítorí è, ni mò ṣe fẹ́ràn rẹ̀ dáadáa. Nítorí rẹ̀ ni mò ṣe fẹ́ràn rẹ̀ dáadáa.

Báwo ni o ṣe mọ̀ pé iṣẹ́ ti tó? Báwo ni o ṣe mọ̀ pé iṣẹ́ ti tó? Báwo ni o ṣe mọ̀ pé iṣẹ́ ti tó? Báwo ni o ṣe mọ̀ pé iṣẹ́ ti tó? Báwo ni o ṣe mọ̀ pé iṣẹ́ ti tó? Gbogbo iṣẹ́ ló ní àsìkò tirẹ̀, gbogbo iṣẹ́ ló ní àsìkò tirẹ̀, gbogbo iṣẹ́ ló ní àsìkò tirẹ̀. Tó bá ti di ìgbà ọ̀nà, òhùn, èèyàn ti parí iṣẹ́ fún ọjọ́ yen niyen, ẹàá, ó ti di pé èèyàn ti ń lọlé niyen o. Iṣẹ́ tí mo fẹ́ ṣe lọ́jọ́ ọ̀hun náà mo ti parí rẹ̀. Tó bá ti di àsìkò ọ̀hun náà, àsìkò ìparí iṣẹ́. Fún àpẹẹrẹ ńsìn, mo lè ṣí ilé iṣẹ́ mi ní ago méje àárọ̀ kí n ṣetán lọ́jọ́ yen ni, ago mẹ́sàn-án alẹ́. Mo ti parí iṣẹ́ fún ọjọ́ ẹni èèyàn. Ó di ìgbà mi. Ìbéèrè akoko ni, ni o se n mo? Gẹ́gẹ́ bi mo se so tele, gbogbo iṣẹ́ loni. Fún àpẹẹrẹ tí mo fi ílẹ̀ tẹ́lẹ̀, tí mo ṣàlàyé tẹ́lẹ̀. Tí mo bá ṣí ilé iṣẹ́ mi ńsìn ní ago méje àárọ̀, àáà, tó bá ti di ago mẹ́sàn-án alẹ́, mo máa ti ilé iṣẹ́ mi mo dẹ̀ máa lọlé. Nítorí pé ó ti di ìgbà náà tó yẹ kí n lọlé, tó yẹ kí n ti ilé iṣẹ́ mi fún ọjọ́, ọjọ́ mìíràn, ọjọ́ mìíràn. Ìbéèrè kejì ni ìgbà tí ó ń, ìgbà tí ó ń tẹ̀síwájú, ìgbà tí ó ń tẹ̀síwájú. Igbakugba ni mo maa n tẹ̀síwájú. Ìtẹ̀síwájú jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní iṣẹ́ èèyàn. Ó dá kí èèyàn maa máa tẹ̀síwájú nígbàkigbà. Ìbéèrè kẹta ni ìgbà tí ó ń dúró. Bí ago mẹ́sàn-án alẹ́ ni mo máa ń dúró, ago mẹ́sàn-án alẹ́ ni mo máa parí iṣẹ́, ago mẹ́sàn-án alẹ́ ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Kí má parọ́ kí má jalè. Mo máa ń pín dọ́gba dọ́gba ni fún àpérẹ́ ńsìn. Bóyá mo ní bí i ẹgbẹ̀rún lọ́nà bí i mẹ́wàá ní náírà lọ́wọ́ tó jẹ́ pé mo fẹ́ pín fún àwọn ọ̀rẹ́ mi. Tó jẹ́ pé ọ̀rẹ́ márùn-ún ló wà ńbẹ̀. Màá pín dọ́gba dọ́gba. Màá fún ẹni kan ní ẹgbẹ̀rún méjì náírà. Màá fún ẹni kejì ní ẹgbẹ̀rún méjì náà ní náírà. Màá fún ẹnì kẹ̀ta ní ẹgbẹ̀rún méjì ní náírà. Màá fún ẹni kẹrin ní ẹgbẹ̀rún méjì ní náírà. Èmi a dẹ̀ mú ẹgbẹ̀rún méjì ní náírà. Gbogbo ẹ̀ jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá ní náírà. Ó ní iṣẹ́ kan tí mo ṣe ní ibì kan ní Èkó pẹ̀lú, pẹ̀lú ọmọdé kan. Ìyẹn náà wá ṣiṣẹ́ níbẹ̀ yẹn náà. Ó kàn ṣiṣẹ́, ó gbìyànjú, ó gbìyànjú gidi gan. Mo tiẹ̀ fẹ́ràn rẹ̀ nítorí pé iṣẹ́ táwọn ọmọdé ń ṣe ẹ̀sìn, yahoo ló ń ṣe. Olè lóń jà lórí íntánẹ́ẹ́tì òún dẹ̀ wá fún iṣẹ́, mo dẹ̀ fún un ní iṣẹ́ nítorí pé iṣẹ́ ẹ̀ jẹ́ bí i iṣẹ́, bí i contract kékeré kan tó ń gbé fún mi. Mo ṣà ṣe. Ìgbà tí mo ṣe tán, wọ́n fún mi ní ẹgbẹ̀rún méje náírà. Ẹgbẹ̀rún méje náírà ni wọ́n fún mi. Mo pín owó yẹn sí méjì. Mi ò wò pé èmi ni mo ṣiṣẹ́ jù nítorí pé ọdún ẹ̀ ni ọmọ yẹn kúrò níbẹ̀. Ó ní pé ó rẹ̀ òun. Mi ò jẹ́, mi ò dẹ̀ le sọ fún pé kó, kó tẹ̀síwájú tó bá ti kó má lọ dákú sí ibi iṣẹ́. Ó tiẹ̀ gbìyànjú pé ó ṣiṣẹ́ látàárọ̀ títí di alẹ́. Ìgbà tó di ọjọ́ kejì, mo ṣà fún un ní, ah, àbọ̀ owó yẹn. Àbọ̀ owó yẹn ni mo fún un. Ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ ni mo fún un. Mo dẹ̀ mú ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ yòókù. Inú ẹ̀ kan dùn pé, "à, ẹ̀yin lẹni iṣẹ́, ẹ̀yin l'ọ́n fún un, fún un lówó iṣẹ́." Ó yẹ kí ẹ mú ju bọ-- ṣùgbọ́n mo, mo fẹ́ràn kí, mo fẹ́ràn tí ọmọdé bá ń ṣiṣẹ́. Mo fẹ́ràn, mo fẹ́ràn láti, mo fẹ́ràn àwọn, mo fẹ́ràn kí ọmọdé má a ń ṣiṣẹ́. Mi ò fẹ́ràn kí ọmọdé máa fẹ́ wọ́, kí wọ́n má má jalè lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n dẹ̀ gbẹ́ níṣẹ́. Ìyẹn ọ̀ ṣiṣẹ́, ìyẹn ọ̀ ṣiṣẹ́. Kò dá kíyàn máa fẹ́ wọ, kò sì dá kíyàn máa jalè.

Báwo ni ọjọ́ rẹ ṣe máa ń parí? Báwo ni ọjọ́ rẹ ṣe máa ń parí? Báwo ni ọjọ́ rẹ ṣe máa ń parí? Báwo ni ọjọ́ rẹ ṣe máa ń parí? Báwo ni ọjọ́ rẹ ṣe máa ń parí? Ọjọ́ mi máa ń parí dáadáa, kódà mo máa ń gbádùn ẹ̀ dáadáa. Ó máa parí dáadáa, mo de máa ń gbádùn ẹ̀ dáadáa. Àn, àwọn ìbéèrè wọ̀nyí, ìbéèrè àkọ́kọ́ ni, wákàtí ìkẹyìn nílé. Wákàtí ìkẹyìn nílé, bi wákàtí mélòó gan? Wákàtí díẹ̀ ni. Bi wákàtí méjì mo máa ń lò nílé kí n tó kúrò nílé. Ìbéèrè kejì ni, pẹ̀lú tani? Ko si eyan kankan ti mo n ma balo. Ìbéèrè kẹta ni, ohun ti n fún o ni ìtura? Ohun tí ó fún ọ ní ìtura. Nǹkan tó máa ń fún mi ní ìtura ni nǹkan tí mo máa ń gbìyànjú ṣe. Màá ṣe nǹkan tí ó yẹ kí n ṣe, màá de fi yokú sílẹ̀ fún ìgbà mi.

Ṣàlàyé bí àgbègbè rẹ ṣe rí ní àṣálẹ́. Ṣàlàyé bí àgbègbè rẹ ṣe rí ní àṣálẹ́. Ṣàlàyé bí àgbègbè rẹ ṣe rí ní àṣálẹ́. Ṣàlàyé bí àgbègbè rẹ ṣe rí ní àṣálẹ́. Ṣàlàyé bí àgbègbè rẹ ṣe rí ní àṣálẹ́. Ní àṣálẹ́, gbogbo nǹkan máa ń yí padà gidi gan nítorí pé àwọn èèyàn won a ti ti ibi iṣẹ́ dé. Ariwo máa ń wà, ariwo máa ń wà lálẹ́ nítorí pé àwọn èèyàn máa ń ti ibi iṣẹ́ dé nígbà ọ̀hun náà. Ìbéèrè àkọ́kọ́ ni àwo, àwo. Ìgbà ẹ ní àwọn èèyàn máa ń ti ibi iṣẹ́ bọ̀. Ìgbà ẹ ní àwọn èèyàn máa ń ti ibi iṣẹ́ bọ̀. Nítorí ìdí èyí ni ó máa ń dá yàtọ̀ sí gbogbo ọjọ́. Ó máa ń dá yàtọ̀, ó máa ń dá yàtọ̀. Ìbéèrè kejì ni ìrò, ìrò. Ìbéèrè kẹta ni ẹni tí ó wà lóde. Ẹni tí ó wà lóde. Ẹni tí ó wà lóde ni àwọn, àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti ibi iṣẹ́ tí wọ́n jókòó síta láti lè gba atẹ́gùn, láti lè fi ọkọ̀ wọn balẹ̀. Nítorí ìdí èyí ni wọ́n ṣé máa ń jókòó síta. Wọ́n máa wà lóde láti lè gba atẹ́gùn níta.

Nígbà wo ni o kẹ́yìn ni ajo fún iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? A tó jọ mẹ́ta tí mo ti ṣe kẹ́yìn. A tó jọ mẹ́ta tí mo ti ṣe gbẹ́yìn. Nitoripe, mi o fẹ́ràn láti ma fese felo si iṣẹ́ mi mo fẹ́ràn láti máa gun ọ̀kadà. Nítorí e ni mo ṣe sọ pé a tó jọ mẹ́ta tí mo ti ṣe. Ìgbà yen ni mo ṣe gbẹ́yìn?

Ṣàlàyé bí a ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn? Ṣàlàyé bí a ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn? Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni ìrẹsì àti turkey tàbí chicken tàbí kí ẹran wà lórí rẹ̀. Nǹkan temi fẹ́ràn jù nìyẹn. Ó dẹ́ rọrùn láti sè é. Ẹ máa gbé rice léná, ẹ máa gbé ìrẹsì léná. Tẹ́ bá ti san án, ìdí ni wípé te ba ti san idoti ara e kúrò, àwọn chemicals to wa lára re kò lè bà kúrò nítorí ẹ́ la ṣe ń san án. Tẹ́ bá ti san kúrò, ẹ máa gbé ka ná, ẹ bu iyọ̀ síi, ẹ fi ǹkan oríṣìíríṣìí síi. To bá ti jiná, ẹ máa gbé ka lè. Ọbẹ̀ ọ̀ún náà ẹ ti lọ tà ka lè, ẹ ti la ta n lè, ẹ máa data sórí iná sínú poti òmíràn. E maa fi maggi si, e maa fi iyo si. Ẹ lè fi onga síí tó bá wù yín, ẹ lè fi edé síi, ẹ lè fi ẹja kíká síi, ẹ lè fi ẹran síi àti àwọn ǹkan elo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè kìíní, èròjà wo ni a ní, a ní lò, èròjà wo ni a ní lò? A ní lò fún ọbẹ̀ rẹ̀, a ní lò ẹran, a ní lò ẹja, a ní lò edé, a ní lò magí, a ní lò iyọ̀ àti a ní lò epo àti àwọn ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè kẹ́jì ni ìgbà mélòó ni ó ń gbà? "Ìgbà mélòó ni ó ń gbà?" A máa n lò bí wákàtí kan kí ó tó jiná, kí ó tó, kí oúnjẹ. Léjìnà a máa lò bí wákàtí kan. Ìbéèrè kẹ́ta ni ibi tí, ibi tí ó ti le bàjẹ́? "Ibi tí ó ti le bàjẹ́?" Ibi tí ó ti le bàjẹ́ ni ibi tí ẹ́yàn bá fi iyọ̀ tàbí magí já ọbẹ̀ ọ̀ún náà. Ẹn, ọbẹ̀ yẹn ti, ó ti bàjẹ́ níyẹn. Eeyan o le je niyen. Ẹ̀yàn á ní ìwúlò láti dànù nítorí pé ó ti já iyọ̀, ó ti já magí. Ẹn, ta ló fẹ́ jẹ ọbẹ̀ tí magí pọ̀ nínú rẹ̀ tàbí tí, tí iyọ̀, tí iyọ̀ ti já? Ń ta ló fẹ́ jẹ?

Ṣé wifi rẹ yára tó? Sé wifi rẹ yára tó? Sé wife rẹ yára tó? Sé wife rẹ yára tó? Sé wife rẹ yára tó? Wifi mi o yara bíi ero ayara bi asa, bo se yara to niyen. Ó ń sáré gidigidi gan. Kódà tí ń bá ń ṣe ǹkan lórí fóònù mi, ẹ mọ̀ pé, àh, mò ń lo o lára fóònù mi, ó máa ń sáré gidii agn. Tí n bá ń ṣe ǹkan lórí íńtánẹ́ẹ̀tì, ó máa ń sáré gidigan ni. Ó yára gidigan, àfi bíi ẹ̀rọ ayára bí àṣá tó ṣe yára tó.